Data tí mo máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ tó fifteen gig, torí wípé mo jẹ́ ẹnìkan tó máa ń lo ọ̀pọ̀lọpọ̀ data. Mo máa ń ṣe oríṣìíríṣìí ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì bíi kí ń máa wo fídíò, kí ń máa lo social media àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí sì nílò ọ̀pọ̀lọpọ̀ data. Èyí ló fa tí data tí mo máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ fi tó fifteen gig.

Ọ̀nà tí mo fi máa ń ṣe ìdúnàádúrà ò le rárá. Mo máa ń ko ohun tí mo ní sílẹ̀, màá sì wá ẹni kan tó nílò ohun tí mo ní, tí òun náà sì ní ǹkan tí mo fẹ́ lọ́wọ́. Tí n bá ti rí èèyàn báyìí, a ó jọ bá ara wa sọ̀rọ̀, òlúkàlúkú ó sì mú ǹkan tó fẹ́, a ó ṣe pàṣípàrọ̀. Báyìí ni mo sẹ máa ń ṣe ìdúnàádúrà.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ dáadáa. Kódà ìdáàbòbò tó lágbára ni mo fi máa ń dáàbò bo àwọn fáìlì mi mo sì máa ń pa wọn mọ sórí cloud kí n má ba pàdánù wọ́n. Mo lè change fóònù mi ṣùgbọ́n mi ò ní pàdánù àwọn fáìlì mi torí mo ti fi wọ́n pamọ́ sórí cloud èyí yóò sì jẹ́ kí wọ́n bẹ́ẹ̀ títí láé.

December ọdún tó kọjá, ìyẹn bí oṣù méjì sẹ́yìn ni mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi. A pàdé ní ìparí ọdún tó kọjá ní December, ní àkókò ọdún Kérésì. A ṣe àjọyọ̀ inú gbongbo, a sì dùn làti ríra wa. A sì jọ ṣe Kérésì papọ̀ ní ọdún tó kọjá. Ìgbà yìí ni mo kẹ́yìn rí àwọn ọ̀rẹ́ mi.

Rárá o, mi i sábà rántí ààlà mi torí wípé mi i sábà lálà púpọ̀ gan. Mo jẹ́ ẹnìkan tí kì í fi bẹ́ẹ̀ lálà rárá, kódà n kò lè rántí ìgbà tí mo lálà gbẹ̀yìn. Èyí ló fàá tó jẹ́ wípé ẹ̀ẹ̀kọ̀kan tí n bá lálà gan, mo lè máa rántí ǹkan tó ṣẹlẹ̀ nínú ààlà náà torí kì í ṣe ohun tó máa n ṣẹlẹ̀ sí mi lóòrèkóòrè rárá.

Bí mo ṣe máa ń rí dájú pé ọjà mi dára ni wípé mo máa ń lo gbogbo àwọn èròjà tó péye. Ìyẹn tó túmọ̀ sí wípé àwọn èròjà highest quality la máa ń lò láti gbé ọjà wa jáde àti wípé gbogbo ọ̀nà tó bá òfin mu, you know the best processes ni mo máa ń lò láti gbé àwọn ọjà mi jáde.

Mo máa ń kojú àwọn ìṣòro pẹ̀lú ọkàn akin àti ìgboyà. Mo máa ń fi ojú ṣùnùkùn kò wo àwọn ìṣòro náà kí n wo nǹkan tí ó nílò. Tó bá jẹ́ nǹkan tí mo lè yanjú fúnra mi ni, màá kojú tí màá sì bẹ̀rẹ̀ sí ní yanjú rẹ̀. Tó bá sì jẹ́ ìṣòro tó nílò kí n béèrè ìmọ̀ràn lọ́wọ́ àwọn mìíràn tàbí kí n pe àwọn alábáṣiṣẹ́ mi jọ̀kájọ́, yanjú rẹ̀ màá ṣe bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà, kódà ọgbà ńlá ni mo ní. Ọgbà ńlá yìí ni ọgbà tí ó tóbi tí mo jogún látọwọ́ bàbá mi. Ọgbà náà tóbi púpọ̀ púpọ̀ ó sì máa ń dá mi lọ́run. Kódà kò sí ẹnikẹ́ni tó débí ọgbà náà tí kì í wulòrí torí pé ọgbà ńlá ni, ó tóbi jantirẹ̀rẹ, ó sì lọ sára.

Bí mo se máa ń rí ìpèsè àwọn ohun èlò ni wípé mo máa ń lọ sí àwọn abúlé àti àwọn ìgbèríko tí wọ́n ti ń gbin àbí ti wọ́n ti ń rí àwọn ohun èlò yìí gan. Mo máa ń lọ síbẹ̀ fúnra mi láti lè mú àwọn ohun èlò tó kójú òṣùwọ̀n tó dára jù. Mi rán àwọn èèyàn mi tàbí kí n ra lọ́wọ́ àwọn tó ń gbe agbòro dáradára. Fúnra mi ni mo lọ máa ń sa àwọn ohun èlò tó dára jù láti fi wá ṣe ọjà.

Mo máa ń kojú ìṣòro ní iṣẹ́ pẹ̀lú ọkàn Akin. Láìbẹ́rù, ohun tí mo máa ń ṣe ní wípé mo máa ń kọ́kọ́ farabalẹ̀, màá fi ojú sùnùkun wo ìṣòro náà, màá sì ronú oríṣiríṣi ọ̀nà tí mo lè gbà àti yanjú ìṣòro náà. Tó bá jẹ́ ìṣòro tí mo lè dá yanjú fúnra mi ni, màá ṣe é. Tó bá sì jẹ́ èyí tó nílò ìrànlọ́wọ́ àwọn ènìyàn mìíràn tàbí kí n pe àwọn omíì kájọ ṣìṣẹ́ pọ̀, màá ṣe bẹ́ẹ̀ náà o.

Bẹ́ẹ̀ni o, mo máa ń wọ fìlà dáadáa. Kódà mo fẹ́ràn láti máa wọ fìlà púpọ̀. Oríṣiríṣi fìlà ni mo ní. Bóyá fìlà òyìnbó ni o àbí fìlà ìbílẹ̀ tí Yorùbá ni, mo ní lọ́pọ̀lọpọ̀. Mo sì máa ń wọ lóòrèkóòrè. Kódà mo fẹ́ lè sọ pé ojoojúmọ́ ni mo máa ń wọ oríṣi fìlà kan tàbí òmíràn kí n tó kúrò nínú ilé.

Nǹkan bí oṣù mẹ́ta kan sẹ́yìn ni mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù. Ìgbà náà ni mo lọ sí abúlé láti lọ kó àwọn ohun èlò tí a fi ń ṣe ọjà wa sígboro. Abúlé tí mo sì lọ yìí, ó jẹ́ abúlé kan tí kò ní ọ̀nà tó dára tó jẹ́ wípé àwọn ọkọ̀ akẹ́rù àwọn ọkọ fàyàwọ́ nìkan ni ó lè dé bẹ́ẹ̀. Ìgbà yìí ni mo kẹ́yìn igun ọkọ̀ akẹ́rù.

N kò ní àkókò kan pàtó tí mo máa ń lọ sun, ìgbà tó bá tó wù mí ni o. Ìgbà míràn mo lè tètè sun kí n sun láti bí aago mẹ́wàá tàbí mọ́kànlá. Àwọn ọjọ́ míràn sì wà tó jẹ́ pé, bóyá tí mo bá lọ ibi iṣẹ́ tàbí tí n kò ní plan àti jáde, mo lè sun ní aago kan méjì tàbí mẹ́ta. Torí náà, ìgbà tó bá wù mí ni mo máa ń lọ sun, n kò ní àkókò kan pàtó.

Mo máa ń ṣàyèwò íméélì mi lọ́pọ̀ ìgbà lójúmọ́. Mo máa ń ṣàyèwò rẹ̀ lóòrèkóòrè torí wípé mo jẹ́ ẹnìkan tó máa ń gba ọ̀pọ̀lọpọ̀ méélì lójúmọ́. Èyí ló fàá tí mo fi máa ń ṣàyèwò rẹ̀ lóòrèkóòrè lójoojúmọ́. Kó dà, mo lè sọ wípé o tó ìgbà mẹ́rin sí márùn ún tí mo máa ń ṣàyẹ̀wò ìméèlì mi lójoojúmọ́ torí mi fẹ́ kí n mí sì ímélì tó bá wà important.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Ó kọ ti etò àsìkò táa wà yìí tó jẹ́ àsìkò ọyẹ́ tí òtútù sì máa ń mú lọ́pọ̀lọpọ̀. Ẹni tí kò bá ní aṣọ òtútù ní àkókò yìí, àà yóò dára rẹ̀ lẹ́bi, yóò sì kábàmọ́ torí òtútù ìgbà yóò pọ̀ gan. Èèyàn o sì le ṣe láìní aṣọ òtútù. Torí náà mo ní aṣọ òtútù tèmi tí mo sì máa ń wọ̀ lójoojúmọ́.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ ju ní ẹ̀fọ́ tẹ̀tẹ̀ pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí. Mo fẹ́ràn ẹ̀fọ́ tẹ̀tẹ̀ yìí torí wípé ó má a ń dùn púpọ̀ pẹ̀lú ẹ̀gúsí. Òhun ni mo sì fẹ́ le sọ wípé ó dùn jù nínú gbogbo ẹ̀fọ́ tí a máa ń ṣe mọ́ ẹ̀gúsí. Ẹ̀fọ́ kan mí tó tún fẹ́ dà bẹ́ẹ̀ ni ẹ̀fọ́ gbàgbá àti ẹ̀gúsí, mo fẹ́ràn ìyẹn ná.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé láti lọ kọ́ nípa àwọn àṣà àti ìṣe ìṣẹ̀mbáyé àwọn bàbá wa. Lílọ sí ilé ìṣẹ̀mbáyé yìí ó máa ń fún mi ní feeling sísún mọ́ àwọn ancestors mi àwọn bàbá bàbá mi kí mo mọ bí wọ́n ṣe ń gbé ìgbé ayé àti àwọn àti àwọn àṣà àti ìṣe wọn.

Bẹ́ẹ̀ni, mo ma n rọrùn nígbà tí n bá sùn, èyí ló sún mi dé ìdí kí n máa fi pílò méjì tàbí mẹ́ta sùn, torí mi ò fẹ́ràn kí n máa rọrùn rárárárá. Ṣùgbọ́n àtìgbà tí mo ti n lo pílò méjì mẹ́ta yìí, rírọ́ ọrùn mi nígbà tí n ba sùn si dín kù, èyí sì tẹ́mi lọ́rùn inú mi sì dùn si.

Rárá o, mi mú àwọn ohun mímu pirotini. Mi fẹ́ràn àwọn ohun mímu pirotini yìí torí wọn kò dùn lẹ́nu tèmi, n kò sì fẹ́ ẹ. Mo máa rí wọn bí ọtí líle tí kò yẹ kí ọmọ oníwà tútù, oníwà pẹ̀lú ọmọ Jésù yẹ kó máa mú. Ìdí nìyí tí mo ṣe máa ń sá fún àwọn ohun mímu pirotini yìí tí mi fi ń mu wọ́n o.

Rárá o, n kò lu etí mi o. Ọkùnrin ni mí, n kò sì rí ǹkan tí ọkùnrin fẹ́ fi lílu etí ṣe. Kódà tí má fẹ́ ṣe oge pé mo fẹ́ má fi ǹkan sí etí gẹ́gẹ́ bí ọkùnrin, mi ò nílò láti lu etí mi torí àwọn yẹtí magnetic wá ti èyàn ó kàn lè mọ etí lásán tí ò nílò kí ẹ̀yin lu etí o. Torí náà, n kò lu etí mi, n kò sì ní plan àti lu etí mi rárá.

Bẹ́ẹ̀ni, ojú mi dára ó sì mọ́lẹ̀ rokoṣo, kódà ò máa ń ríran púpọ̀ láti jìnnàjìnnà. Ojú mi dára, ó ríran ju ọ̀pọ̀lọpọ̀ àwọn taajọ jẹ́gbẹ́ àti àwọn tí kò tó mi lọ́jọ́ orí lọ gan. Ojú mi ríran ju ọ̀pọ̀lọpọ̀ tí wọn lọ, gbogbo ènìyàn ló sì máa ń kí mi lẹ́ẹ̀kọ̀kan tí wọ́n bá rí mi tí ń bá wo nnkán láti jìnnàjìnnà tí àwọn kò rí pé, áà! Ojú rẹ yìí dára gan.

Mo fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ ju ìmọ̀le ìrọ̀lẹ́ lọ, torí wípé ìmọ̀le òwúrọ̀ ó máa ń mọ́lẹ̀ ó sì máa ń mú bíi agbára àti ṣiṣẹ́ wá. Torí tí ènìyàn bá ti rí ìmọ̀le òwúrọ̀ báyìí, ó máa ma ṣe ẹni bí i ẹni wípé kí ènìyàn dìde àti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ni. Ṣùgbọ́n ìmọ̀le òwúrọ̀ máa ń mú wípé ọjọ́ ti fẹ́ parí pé oọ̀run sì ti fẹ́ wọ̀ wá, èyí sì máa ń jẹ́ kó mú bíi feeling ìsinmi àbí rírẹ wá.

Ìgbà tí mo ti wà ní ilé ẹ̀kọ́ yunifásítì ọba Fẹ́mi Awólọ́wọ̀ ni mo ti kẹ́yìn lọ sí ilé ìkàwé gbẹ̀hìn. Ìgbà tí mo ṣì ṣe jáde ní ọdún tó kọjá, n ò sì tẹ ilé ìkàwé wò láti ìgbà náà torí kò sí ǹkan tí mo fẹ́ lọ ṣe ní ilé ìkàwé mọ́. Mo ti kàwé gboyè, mo sì ti di graduate.

Bẹ́ẹ̀ni, mo máa ń fín tùràrí lẹ́ẹ̀kọ̀kan. Àwọn tùràrí aládídùn ọlọ́ọ̀rùn dídùn tó máa ń rùn bíi ewé bíi flower ni mo fẹ́ràn àti máa lò torí pé òórùn wọn máa ń pẹ́ ó sì máa ń rùn dáadáa. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń fín tùràrí o, ẹ̀ẹ̀kọ̀kan ni.

Nǹkan bí ọdún méjì sẹ́yìn, nígbà tí mo fẹ́ rìnrìnàjò láti ìlú Èkó lọ sí ìlú Àbújá ni mo kẹ́yìn fò ọkọ̀ ojú òfurufú, ìyẹn tí ń ṣe aeroplane ni mo wò. Bàálù ni ọ̀nà mí tí àwa Yorùbá tún fi ń gbà pé ọkọ̀ ojú òfurufú yí. Ìgbà yìí ni mo kẹ́yìn fò tí mo rìnrìnàjò pẹ̀lú ọkọ̀ ojú òfurufú láti ìlú Èkó lọ sí ìlú Àbújá.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́ bóyá tí mo bá wà ní inú ọkọ̀ pẹ̀lú àwọn ènìyàn mi tí n sì fẹ́ máa pariwo tàbí kí n máa fi ariwo mi dá odí wọn lọ́wọ́ àbí disturb wọn, mo máa ń kọrin kẹ́lẹ́. Tàbí tí mo bá wà nínú ibi tí ero ba pọ̀ bóyá inú ọjà àbí inú ṣọ́ọ̀ṣì àbá ibi tí ero ba pọ̀ sì tí n sì fẹ́ máa pariwo kí wọ́n gbọ́ nǹkan tí mò ń sọ, mo máa ń kọrin kẹ́lẹ́

Ìgbà tí mo máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ torí wípé ayé ti di ìrọ̀rùn níìsín. Online ni a ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìpàdé lórí áàpù bíi video call app bóyá, Skype ni o àbí Zoom àbí even WhatsApp call. So èyí ló fa tí ìpàdé tí mo máa ń lọ lọ́sọ̀ọ̀sẹ̀ fi pọ̀ torí wípé online ni ọ̀pọ̀lọpọ̀ rẹ̀.

Mo máa ń dáhùn fóònù kíákíá ní ibi iṣẹ́ torí pé wọ́n fún wa ní ààyè púpọ̀ àti máa dáhùn fóònù lẹ́nu iṣẹ́. Torí náà mi ni pẹ́ púpọ̀ tí ìpè bá ti wọlé, mo máa ń tètè sọ fún ẹni tó bá pè mí wípé ààyè iṣẹ́ ni mo wà kí ó pè mí ní ẹ̀yìn iṣẹ́ tàbí kó pè mí ní àárín búrékì mi torí pé kò da kí ẹ̀yàn máa gbé fóònù lẹ́nu iṣẹ́ o.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorun tí àwọn elédè Gẹ̀ẹ́sì àwọn elédè òyìnbó máa ń pè ní sunshade. Mo máa ń wọ̀ ọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán tí oorun bá pọ̀ láti lè dáàbò bo ojú mi kúrò lára gbígbóná oorun. Torí náà, mo máa ń wọ gíláàsì oorun lẹ́ẹ̀kọ̀kan lọ́jọ́ tí bá rí wípé oorun yìí pọ̀ tí ó sì fẹ́ máa ni ojú mi lára.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí torí wípé mo jẹ́ ẹnìkan tí àwọn ènìyàn máa ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ̀rọ̀. Àwọn ènìyàn máa ń tẹ̀lé mi torí wípé wọ́n ní ìgbàgbọ́ nínú mi púpọ̀ púpọ̀. Wọ́n sì rí i wípé mo jẹ́ ẹnìkan tó mọ nǹkan tó ń ṣe tó lọ́pọ̀lọ̀, tó sì mọ bí a ṣe ń múra ṣíṣẹ́, tó sì mọ bí a ṣe ń yanjú ìṣòro.

Bẹ́ẹ̀ni, mo máa ń pàdé àfojúsùn títà mi lọ́pọ̀ ìgbà, torí wípé àwọn àfojúsùn títà mi yìí ó jẹ́ àwọn ǹkan tó ṣe gbòógì tó sì máa ń mú lọ́kàn mi, mo sì máa ń sa gbogbo ipá àti agbára mi láti lè ríi wípé mo pàdé àwọn àfojúsùn títà mi yìí wípé mo sì pàdé wọn lásìkò tí kò pé rárá.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tí ó mọ̀ bí a ṣe ń ṣe ètò nǹkan, bí a ṣe ń yanju nǹkan, tí a sì máa ń darí nǹkan, tí a sì máa ń jẹ́ kí gbogbo nǹkan máa lọ létòlètò, tí gbogbo nǹkan yóò sì wà ní ààyè rẹ̀ tí yóò máa rọ̀ lọ wẹrẹwẹrẹ. Ìyẹn èyí tí à ń pè ní ẹni tí ó wà ọ́rderly. Mo mọ̀ bí a ṣe ń ṣètò nǹkan dáadáa.

Rárá o, n kò lọ sí Àgọ̀ rí o. Mo jẹ́ ẹnìkan tí kò ní wàhálà rara, tí kìí fà wàhálà, tí kò fẹ́ràn jàgídíjàgan, tó máa ń lọ jẹ́jẹ́, tó ní ìwà tútù, tó sì ní ìwà pẹ̀lẹ́, tí ó máa ń sá fún wàhálà àbí ìjàngbon. Torí náà, n kò ní ìdí kankan láti lọ sí Àgọ̀ torí n kò dáràn, n kò ṣe jàngbon, n kò sì fà wàhálà rí.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni jọ̀lọ́fù rice àti fried rice pẹ̀lú chicken àbi turkey àti salad lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Mo fẹ́ràn oúnjẹ yìí púpọ̀púpọ̀. Mo sì le jẹ́ lẹ́ẹ̀mẹta tàbí jù bẹ́ẹ̀ lọ lójúmọ́. Àti kékeré ni mo fẹ́ràn oúnjẹ yìí. Ìyá mi sì máa ń ṣe fún mi láàrárọ̀ kí n tó lọ sí ilé ẹ̀kọ́ nígbà tí mo wà ní kékeré.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ Friday, torí Friday yìí ni ìbẹ̀rẹ̀ òpin ọ̀sẹ̀, iṣẹ́ kìí sì pọ̀ ni ọjọ́ Friday yìí, gbogbo ènìyan sì máa ń tètè jáde, inú ogún á sì máa ń dùn láti lè bẹ̀rẹ̀ òpin ọ̀sẹ̀, á sì máa múra lẹ̀ fún Satide àti Sunday. Ìdí ní yi tí mo ṣe fẹ́ràn ọjọ́ Friday jùlọ nínú ọ̀sẹ̀.

Mo ma n fi ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àti ìgbìyànjú ni mo fi ma n ṣètò àwọn iṣẹ́ àkànṣe torí mo ma n ṣe ìwádìí dáadáa tí màá sì kọ́ àgbéjáde bí gbogbo iṣẹ́ àkànṣe náà ṣe máa rí àwọn tó nílò àti ìgbà tí iṣẹ́ àkànṣe náà máa gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí màá sì to gbogbo rẹ̀ sílẹ̀ dáadáa bí plánù tí màá gbéjáde.

Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Kódà irú oúnjẹ báyìí ni àwọn dókítà gbìyànjú mi láti máa, gbà mí níyànjú láti máa jẹ ní ilé ìwòsàn nígbà tí mo lọ bẹ. Kẹ́yìn tí mo lọ se àyẹ̀wò fún gbogbo ara mi kí wọ́n wo ìlera mi, wọ́n sì gbà mí níyànjú kí n máa jẹ oúnjẹ tó lérò fún ìlera.

Ìrántí ìgbà ọmọdé mi kan tí mo rántí, ni ìgbà tí mo kúrò láti ilé ìjọsìn ọmọdé iyẹn Youth Church lọ sí ṣọ́ọ̀ṣì àgbàlagbà iyẹn Adult Church. I was in JS 1, Junior Secondary School 1 ni mo àgbáyé mi. Mo jẹ́ ọmọ ọdún mẹ́wàá. Mo rántí torí wípé ọjọ́ náà jẹ́ ọjọ́ ńlá fún mi, inú mi sì dùn púpọ̀ púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára. Ìpara olóòórùn dídùn tó máa ń márà dán ni mo máa ń lò. Mo sì máa ń fi ìpara yìí sára lójoojúmọ́. Kódà n kò lè jáde lọ ibikíbi láì fi ìpara olóórùn dídùn yìí sára. Orúkọ ìpara olóórùn dídùn tí mo máa ń lò ni Dove body cream. Mo fẹ́ràn ìpara mi yìí púpọ̀.

Ohun tí mo máa ń ṣe nígbà tí òjò bá rọ̀ ni wípé mo máa ń wà nínú ilé mi, nínú yàrá mi, lórí bẹ́ẹ̀dì mi. Boyá kí n dáṣọ́ borí kinsí máa tẹ fọ́ọ̀nù àbí kí n máa wo fíìmù lórí bẹ́ẹ̀dì mi, àbí kí n wà ní sitting room ní pálọ̀ mi kí n máa wo tẹlifíṣànà, àbí kí n máa gbá géèmù lórí PS mi, àbí lórí fóònù mi.

Ó kéré tán, ìgbà méjì ni mo máa ń fọ eyín lójoojúmọ́. Ìyẹn ìgbà àkọ́kọ́ tí mo bá jí lówuro, ìgbà ìkejì tí mo bá fẹ́ lọ sùn ní alẹ́. Ẹ̀kọ̀ọ́ kan máa ń wà tí mo máa ń fọ kọjá ìgbà méjì yìí lọ bóyá tí mo bá ríi wí pé ẹnu mi fẹ́ máa korò àbí ó fẹ́ máa ṣe bákan bákan, mo tún lè fọ eyín.

Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan ni wípé tí mo bá ti kọ́kọ́ jí ní òwúrọ̀, mà á gbàdúrà sí Ẹlẹ́dàá mi Ọlọ́run mi, mà á dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún oore ọ̀fẹ́ tó fún mi láti jí ri ọjọ́ mi rán. Lẹ́yìn èyí, mà á wọ aṣọ ẹ́sasàisì mi tí mo fi máa ń jọ́ọ̀gì, mà á sì lọ jọ́ọ̀gì láàárọ̀.

N kò ní àkókò kan pàtó tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ o. Ìgbà tó bá wù mí ni. Ọjọ́ mìíràn mo lè tètè jẹ́ ní ìrọ̀lẹ́ láti bí aago mẹ́fà, ìgbà mìíràn aago méje. Ọjọ́ mìíràn sì, mo lè máa jẹ oúnjẹ alẹ́ títí di aago mẹ́wàá. Torí náà n kò ní ìgbà kan pàtó bí ẹ̀mí mi bá ṣe darí fún ọjọ́ náà ni.

Mo máa ń gba ọwọ́ àwọn ènìyàn tọ̀yàyà àti pẹ̀lú ẹ̀rùn, mo máa ń gbà á ní ọ̀nà tí yóò jẹ́ kí inú ẹni náà mọ̀ pé inú mi dùn láti rí òun, tí inú rẹ̀ náà ó sì dùn láti rí mi, a ó sì kírawọ́ dáadáa, a gba ọwọ́, inú àwa méjèèjì yóò sì dùn. Báyìí ni mo ṣe máa ń gba ọwọ́ àwọn ènìyàn.

Ìrọ̀rí méjì sí mẹ́ta ni mo máa ń lò. Méjì ni mo máa ń ṣábà lò jù, but ẹ̀ẹ̀kọọ̀kan wá tí mo máa ń lo mẹ́ta. Mo máa ń lo ìrọ̀rí méjì torí wípé ẹyọ kan ṣòro fún mi láti lò. Tí n bá lo ìrọ̀rí ẹyọkan, ó máa ń mú ọrùn ro mí, ṣùgbọ́n tí n bá lo méjì, ọrùn kì í ro mí rárá mo sì máa ń roorun sun dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Nǹkan bí i ọdún mẹ́ta sẹ́yìn nígbà tí mo lọ sí ìlú Bayelsa ni mo kọ́kọ́ gun ọkọ̀ ojú omi. Ó ní abúlé kan tí a fẹ́ lọ nílùú Bayelsa eyìí tó jẹ́ wípé ojú omi nìkan ni ọ̀nà tí èèyàn lè gbà dé abúlé náà. Kò sí ojú mọ́tò àbí ojú títì.

Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹ gọ́ọ̀mù. Kódà mo máa ń jẹ dáadáa, mo máa ń jẹ lóòrèkóòrè mo sì fẹ́ràn láti máa jẹ gọ́ọ̀mù. Oríṣìíríṣìí flavour gọ́ọ̀mù yìí ni mo fẹ́ràn láti máa jẹ bi strawberry, banana, ráspbẹ́rì, ṣẹrí, ápù, black coffee àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà mo máa ń jẹ gọ́ọ̀mù dáadáa.

Oríṣiríṣi ojú òpó ayélujára ni mo wà, bíi àwọn ojú òpó ayélujára ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United. Mo tún wà ní ìmíì tó jẹ́ fún àwọn tó fẹ́ràn láti máa wo fíìmù oyìnbó, mo tún wà ní ọ̀kan tó fẹ́ jẹ́ fún àwọn tó fẹ́ràn láti máa ka oríṣiríṣi ìwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà n kò lè ka iye ojú òpó ayélujára tí mo wà o.

Oríṣìíríṣìí adùn ni mo fẹ́ràn nínú ice krim ṣùgbọ́n àwọn tí mo rántí lọ́wọ́ báyìí tó wá sí mi lọ́pọ̀lọpọ̀ ni strọberi, ṣocolati, fanila, banana, apuu pai àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà kò sí adùn tí n ò fẹ́ràn nínú ice krim, ṣùgbọ́n mo fẹ́ràn strọberi ju gbogbo wọn lọ.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn orin òkè. Mo fẹ́ràn orin òkè púpọ̀ púpọ̀ torí wípé ó jẹ́ àwọn orin tí ó ní ọpọlọ tó ní ìtumọ̀, tí ó sì ṣe gbọ́ nígbàkúùgbà. Kódà, ẹ̀yan sì lè máa gbọ́ àwọn orin òkè yìí ní àìmọye ọdún lẹ́yìn ìgbà tí wọ́n ti gbé àwọn orin òkè yìí jáde.

Mo máa ń pàrọ̀ ọkàn mi nípa títọ ọlọ́run lọ. Tí n bá ti nílò ìpàrọ̀ ọkàn, mo máa ń kọ́kọ́ wólẹ̀ lórí orúnkún mi, máa gbàdúrà sí ọlọ́run mi kí ó rán mi lọ́wọ́ torí wípé Ọlọ́run ni kan ló lè fún ni ní ìpàrọ̀ ọkàn tó tọ́. Màá sì tún máa ka Bíbélì mi. Báyìí ni mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi o.

Bẹ́ẹ̀ni o, kó dà. Oríṣiríṣi nǹkan ni mo máa ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Kó dà, gbogbo ìgbà tí bá ti nílò information àbí mo fẹ́ mọ̀ nǹkan báyìí, orí Íńtánẹ́ẹ̀tì ni mo máa ń gbà lọ. Kò sí nǹkan tí mo fẹ́ kọ́ tí n kò rí lórí Íńtánẹ́ẹ̀tì. Gbogbo ẹ lowa ń bẹ́ jaǹtì rẹrẹ. Mo sì máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì lójoojúmọ́

Àwọn ìbòsẹ̀ tí mo fẹ́ràn pọ̀ jantìrẹrẹ, ṣùgbọ́n máa dárúkọ díẹ̀ nínú wọn. Mo fẹ́ràn sneakers, mo fẹ́ràn palm slippers, mo fẹ́ràn cover shoe, mo fẹ́ràn àwọn bàtà high top, mo fẹ́ràn Italian shoes àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú àwọn ìbòsẹ̀ yìí ni mo fẹ́ràn torí pé wọ́n jẹ́ àwọn ìbòsẹ̀ tó dáa tó rẹwà.

Èso tí mo fẹ́ràn jẹ jù ní èso ápù. Mo fẹ́ràn jíjẹ èso ápù torí ó jẹ́ èso tó dùn, tó da láti jẹ tó sì máa ń ṣára lóore. Kódà mo fẹ́ràn èso ápù yìí jẹ púpọ̀, gbogbo ìgbà tí àyè bá sì wà fún mi láti jẹ èso ápù yìí ni mo máa ń jẹ ẹ ò.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò. Àgbàlá òjò ńlá ló wà ní ilé bàbá mi tí mo ń gbé lọ́wọ́ lọ́wọ́ báyìí. Àgbàlá òjò náà tóbi púpọ̀ púpọ̀ tí gbogbo àwọn ọmọdé inú ilé wa sì máa ń ṣeré nínú àgbàlá òjò yìí tí òjò bá ń rọ̀. Torí àgbàlá náà tóbi púpọ̀ púpọ̀ ó sì máa ń gba ọ̀pọ̀lọpọ̀ òjò. Kódà àwọn ọmọdé máa ń ṣeré wọ́n sì máa ń wẹ̀ nínú àgbàlá yìí.

Ìwà ìṣòwò mi dá púpọ̀ púpọ̀ torí wípé mo kọ́ ẹ̀kọ́ bí a ṣe ń ṣòwò, mo sì mọ bí a ṣe ń sọ ogún di ogójì nípa òwò. Kódà kò sí òwò tí mo dáwọ́lé tí n ò jèrè níbẹ̀ tí n ò ṣe àṣeyọrí o. Kódà ọwọ́ mi ni aje mo sì mọ bí a ṣe ń ṣe òwò dáadáa.

Kò sí irú aṣọ kan tí èmi ò fẹ́ràn áti wọ̀. Tó bá sa ti jẹ́ aṣọ tó rẹwà tó sì jẹ́ dedé mi tó size mi tó sì tútùn, èmi fẹ́ràn rẹ̀ láti wọ̀. N kò ní irú aṣọ kan pàtó tí mo fẹ́ràn kó sa jẹ́ aṣọ gidi, aṣọ ìgbàlódé tó sì dá tó rẹwà tó sì jẹ́ size mi, màá fẹ́ràn rẹ̀

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Kódà kò sí ọjọ́ kan tí n kò ṣiṣẹ́ ju wákàtí lọ, àìmọye ọjọ́ tí mo máa ń ṣiṣẹ́ wákàtí mẹ́fà, méje, mẹ́jọ, mẹ́sàn-án ju bẹ́ẹ̀ lọ. Ìgbà mìíràn wà gan tí má tún ṣiṣẹ́ di ọjọ́ kejì ní ibiṣẹ́ tí yóò lé ní wákàtí méjìlá, mẹ́tàlá tí mo fi ṣiṣẹ́. Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ.

Mo máà ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi dọ́gba dọ́gba ni o. Mi ò n yan wọn jẹ torí wípé ọ̀rẹ́ mi ni wọ́n, wọ́n sì súnmọ́ mi. Mi ò n yan ẹni tí ì ṣe ọ̀rẹ́ mi lásán gan jẹ. Ka sese wá sọ ẹni tó je ọ́rẹ́ mi tí wọ́n súnmọ́ mi tímọ́ tímọ́ tí mo fẹ́ràn. Mo máa ń pín owó dọ́gba láàrin wa ni o. Mo máa ń pín fún gbogbo wa ní iye kan náà.

Mo máa ń fi ọwọ́ bo ẹnu mi nìo nígbà tí mo bá ń sìn. Mo máa ń fi ọwọ́ bo ẹnu àti imú mi kí sísìn mi yìí kó má ba ran ẹlòmíràn torí sísìn wà lára àwọn ǹkan tí èèyàn lè tètè kó lu ẹlòmíràn tí yóò sì tètè ràn wọ́n. Èyí ló fa tí mo máa ń fi ọwọ́ tàbí face towel tí ó bá wà lọ́wọ́ mi bo imú àti ẹnu mi tí mo bá ń sìn.

Rárá o, ẹ̀yìn kì í fọ́ mi. Ọmọ kékeré sì ni mí, ara mi sì le kánpé kò sí ikankan lara awọ́n. Àgọ́ ara mi tó má a fọ́ mi àbi tó má ro mi o. Rárá o, ẹ̀yìn mi náà síbẹ̀ ó dúró re ni. Kì í fún mi ní wàrà, rárá, kì í sì fọ́ mi o. Kò sí ǹkan kan tó ṣe mí lẹ́yìn, ẹ̀yìn kì í fọ́ mi.